Irú aṣọ wo ni o fẹ́ran wọ̀? Aṣọ tí mo fẹ́ran wọ̀ jẹ́ aṣọ tó jẹ́ ti ìbílẹ̀. Ó sì jẹ́ èyí tó jẹ́ pé òun ni àwọn ná ń lò. Torí pé ti ìbílẹ̀ jẹ́ gbogbo tí ó bá lọ kò ṣé ẹ́ tú mọ̀ pé irú ẹ̀yàn wo ni eléyì mo mọ̀ pé tiwa ń tiwa ni ó dé, ó sì wọlé. Bẹ́ẹ̀ ni.

Ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ìrìnàjò mi sí ibi iṣẹ́ o máa ń gba àsìkò ìṣẹ́jú mẹ́wàá tàbí ju bẹ́ẹ̀ lọ, torí pé ní ẹnu ijọ́mẹ́tá maṣínììn mo ń tẹ̀lé. Àmọ́ tó bá ṣì pé ìgbà tí mò ń gun mọ́tò ni, ó ju ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ torí pé ọ̀nà náà jìn die.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Mo mọ àwọn ará àdúgbò mi dáadáa, àwọn náà sì ń mọ̀ mí torípé ijọ́ mẹ́ta gán tí miò sin ín lé gbogbo wọn lo'ń bèèrè ibó n mo lọ? Àbí mo ti kuro nílu nì? Ṣùgbọ́n mo sọ fún wọn pé mi ò ti kurò ní lu, èmi náà lọ ilé lọ sọdun ni. Bí ó ṣe rí nu, gbogbo àwọn ará àdúgbò mi ni mo mọ dáadáa àwọn náà sì mọ̀ mí torípé a ní ìfẹ́ ara wa.

Ṣé o fẹ́ràn kọfi tàbí tíì? Aaa tíì ni mo fẹ́ràn jù torí kọfi gan-an ti ba ṣe lẹ́nu jẹ́ pẹ̀tá tí mo sè wá mú, mi ò ṣe ẹ láì kẹ́ dada. Àmẹ́rí tí ó jẹ́ tea kódà kò gbóná jù rẹ rẹ lọ, mo fẹ́ràn rẹ̀. Bí i pé tea ni ó jẹ́ ǹkan tí mo láikì. Níbi iṣẹ́ gan-an tí àwọn èèyàn máa ń sọ̀rọ̀ kọfi àbí tea, èmi ti-- èmi ti-- tíì ni èmi, èmi ṣe tea mo kọfi.

O mọ, sé o máa ń ka ìwé ọ̀tọ̀? Mo máa ń ka ìwé gẹ́gẹ́ bí ọkùnrin ọlọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ pé mo máa ń ka dáadáa, ó sì jẹ́ pé wọ́n wúlò, wípé ilé ayé gbigbe yẹn sì mọ̀ ọ́n sùn, ṣé nìkan kílé yẹn sì. Kí èèyàn sì múra ní bí ó ṣe yẹ kó múra. Nígbà tí òbí ọmọ máa ń ka ìwé, kò ní múra ní bí ó ṣe yẹ kó múra dáadáa.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ? Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ? Ah ẹni míṣtekì ń bí ọ mo máa ń ṣeki fóònù mi. Ìgbà mélòó ni o máa ń wo fóònù rẹ dé bóyá àǹtí ẹ fẹ́ sọ̀? Okay ìgbà mélòó ni mo máa ń jẹ́ kí fóònù mi gbóná? Style tẹ ṣe fún message orí fóònù interface yìí ni ó jẹ́ orí gbogbo ẹ̀tàn ló jẹ́ máa ń sọ̀sọ̀ kú sọ. Fóònù mi tó bá ń charge nígbà tí ibi tí oru wà ìkànnì ó máa ń gbóná.

Wò ní ó máa ń wọ, àá irù bàtá tí mo máa ń wọ̀ jù ni slippers, àmo èyií tí mo fẹ́ràn jù oun náà ni shoe éyii to kí ẹsẹ̀ bo, ti yo sì bó ẹṣe eeyan. Tọ́ n tó sì jẹ́ má wọ̀ eleyii tí mo n wọ̀ ni pè n tówò mí ká, àmo èyí tí mo fẹ́ràn mọ́ owo mí ó ká dáadáa. Mójọ́ tí n bá lowo bayii, maa bere sì wọ̀ irú èyí tí mo fẹ́ràn.

Ṣé o fẹ́ràn rí òkè? Eyín òkè koó ṣe ẹ́nití ò fẹ́ràn rẹ̀, ẹnití ó ní wàhálà ni. Ṣùgbọ́n tó wà níbẹ̀ ni pé ẹ̀yin tó jẹ́ pé ènìyàn olówo ni, ẹ́ nítorí olówo tí ó gùn pẹ́ ni. Kí ló fẹ́ lọ sẹ̀ ní òkè? Àmọ́ kí á tó wá sí i pé a ò fẹ́ ẹ ni, kódà gbogbo wa náà la á máa fò lókè.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé oun ni kókó eyìí tán pè ní chemistry. Mo gbádùn chemistry gidi nígbà tí mo wà ní ilé ìwé, ó sì jẹ́ pé òun ni n tí mo sì fẹ́ràn jù títí di ọjọ́ òní.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ọjọ́ ìbí Tèmí ò jẹ́ ọjọ́ kan tí mo mú very serious torí pé èmi ṣe àjọyọ̀ rẹ̀. Òpọ̀lọpọ̀ ènìyàn wá sọ pé àwọn ẹ kí wọ́n dúpẹ́ fún ọ. Ama emi, àdúrà mo máa ń ṣe àjọyọ̀ mi ojú kí n ṣe àdúrà lọ́wọ́ kí n sì lọ sun lo. Bí àjọyọ̀ Tèmí ṣe rí lórí ọjọ́ ìbí mi ni.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì níbi iṣẹ́ rẹ? Ohun èlò tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi ko ju fóònù mi náà lọ àti fóònù ibi iṣẹ́ àgbẹ́ múkà tí à ń lò, èyí tí àwọn èèbú pè ni wọkìtókè. Éèo, òòlù bí i kẹ́míwà tó jẹ́ ó jẹ́ ǹkan lò tó wúlò púpọ̀ níbi iṣẹ́.